Ṣé mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tó ní ata torí yóò jẹ́ kí ǹkan tí n bá jẹ kó tètè lọ ní inú mi, kò ní jẹ́ kó ha sí mi lọ́nà ofun abi kò máa rìn mí ní ọkàn tí n bá ti jẹ. Nítorí náà ni mo fi nífẹ̀ẹ́ kí n má jẹ oúnjẹ tó ní ata. Ó tún ma jẹ́ kí ara èèyàn ko ji pẹpẹsi yóò ma fún èèyàn ní ǹkan tí èèyàn nílò láti jẹ́ kí oúnjẹ náà tó ṣiṣẹ́ nínú ara ènìyàn.

Kí ni mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ẹ̀mí jẹ́ ẹnìkan tí o je pé tí mo bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, irú ǹkan tí mo máa ń wá nínú ènìyàn ni pé, ẹni tó jẹ́ pé ó jẹ́ akíkanjú ènìyàn tí ó ṣe iṣẹ́re bí iṣẹ́ àkọ́kọ́ ni yẹn. Elẹ́ẹ̀kejì ni pé mo nífẹ̀ẹ́ ṣi ènì tí o jẹ pé ó mọ ìdí tó fi fẹ́ fi gba iṣẹ́ yìí, yóò sì máa ṣe iṣẹ́ náà bó ṣe yẹ kó ṣe. Kò ní jẹ́ pé ẹni tí o jẹ pé tí wọ́n bá ti gba sẹ́tan, wọ́n sese mo daa láàmú pé iṣẹ́ rẹ̀ lele yii lọ ṣe iṣẹ́ rẹ̀ lele yii má ṣe.